Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ṣe ń ka àwòrán ilẹ̀. Mímọ̀ bí a ti ṣe ń ka àwòrán ilẹ̀ ṣe pàtàkì fún ìrìnàjò àti láti mọ ibi tí nǹkan wà. Àwọn nǹkan pàtàkì tí ènìyàn gbọ́dọ̀ mọ̀ lára rẹ̀ ni mímọ̀ apá ilẹ̀. Èyí ni láti mọ ibi tí ènìyàn dojúkọ. Àríwá ni apá òkè, gúúsù ni apá ìsàlẹ̀, ìlà oòrùn ni apá ọ̀tún ní ibi tí òòrùn ti ń yọ̀, ìwọ̀ oòrùn ni apá òsì ní ibi tí òòrùn ti ń wọ̀. Lára ohun tí ènìyàn tún gbọ́dọ̀ mọ̀ ni àmì ìtumọ̀. Eléyìí ni àwọn àmì kékeré tí ó wà lórí àwòrán ilẹ̀ tí ó ń dúró fún nǹkan gidi bí triangle fún òkè tàbí àmì igi fún igbó. Nǹkan mìíràn tí ènìyàn tún gbọ́dọ̀ mọ̀ ni oṣùwọ̀n. Èyí ń sọ bí ọ̀nà jìn tó lórí àwòrán ilẹ̀. Apẹ́rẹ́ ìlànà pẹ̀lú ohun tí ènìyàn tún gbọ́dọ̀ mọ̀. Ẹ̀yàn gbọ́dọ̀ rí dájú pé ó kọ ojú àwòrán sí apá àríwá kí ó tó bẹ̀rẹ̀ sí ní ka àwòrán ilẹ̀.

Ìbọ̀sẹ̀ ni ohun èlò aṣọ tí a má ń wọ̀ sí ẹsẹ̀. Ìbọ̀sẹ̀ pé oríṣìríṣìí. Ìbọ̀sẹ̀ kékeré, èyí ni àwọn tí ó kéré tí ó parí sí orúnkún ẹsẹ̀. Eléyìí pẹ̀lú irú àwọn ìbọ̀sẹ̀ tí mo ma ń wọ̀. Ìbọ̀sẹ̀ gígùn náà sì wà. Àwọn wọ̀nyí gùn dé ojúgun tàbí orúnkún. A sì má ń wọ̀ ọ́ pẹ̀lú bàtà bọ́ọ̀lù tàbí aṣọ ilé ìwé. Ìbọ̀sẹ̀ òtútù náà wà. Àwọn wọ̀nyí nípọn gan an. Wọ́n sì wúló láti dènà òtútù. Ìbọ̀sẹ̀ eré ìdárayá pẹ̀lú àwọn ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti wọ̀. Wọ́n se àwọn eléyìí fún eré ìdárayá láti dènà ríru ẹsẹ̀ nínú bàtà. Ìbọ̀sẹ̀ aláràbarà náà wà. Èyí jẹ́ èyí tí mo ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Àwọn ìbọ̀sẹ̀ wọ̀nyí ni àwọn tí ó ní àwòrán tàbí àwọ̀ oríṣìíríṣìí lára tí ó wà fún ẹwà. Àwọn ìbọ̀sẹ̀ wọ̀nyí jẹ́ lára àwọn ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti wọ̀.

Àwọn ìlànà ìpolówó ni àwọn ọ̀nà àti ìlànà tí àwọn oníṣòwò máa ń lò láti fa ìfojúsí àwọn oníbàárà sí ọjà tàbí iṣẹ́ wọn. Fún ọjà mi, fún àpẹẹrẹ, àwọn ìlànà tí mo máa ń lò pẹ̀lú ìpolówó lórí àwọn media àwùjọ. Èyí ni lílo àwọn pẹpẹ bíi Facebook, Instagram, Twitter tàbí TikTok láti dé ọ̀dọ̀ àwọn oníbàárà. Ó rọrùn láti fojú sí àwọn ènìyàn kan pàtó lórí àwọn media àwùjọ. Ni àpẹẹrẹ, Nike máa ń lo Instagram láti fi àwọn àwòrán bàtà tuntun hàn pẹ̀lú àwọn fídíò tí àwọn eléré ìdárayá ń lò wọ́n. Ni irú ìlànà yìí náà, èmi náà máa ń fi àwọn ọjà mi sí orí Instagram gẹ́gẹ́ bí àwòrán àwọn ọjà mi tàbí fídíò tí àwọn tí ó ra ọjà yìí ń lò láti fi hàn. Ni ẹ̀kẹjì, mo máa ń ṣe ìpolówó lórí àwọn òpó wẹ́ẹ̀bù. Èyí ni gbí gbé àwọn banner tàbí àwọn àwòrán ìpolówó sí orí àwọn ojú òpó wẹ́ẹ̀bù tí ó gbajúmọ̀. Ni àpẹẹrẹ, àwọn ilé ìfowópamọ́ kan máa ń gbé banner wọn sí orí wẹ́ẹ̀bù ìròyìn láti fa ìfojúsí sí àmù tuntun tí wọ́n ń fúnni. Ni ọ̀nà yìí náà, èmi náà máa ń lo ọ̀nà yìí láti ṣe ìpolówó ọjà mi. Ni ẹ̀kẹta, ìpolówó nípasẹ̀ àwọn olùdarí, àwọn influencer. Eléyìí náà pẹ̀lú ọ̀nà tí mo máa ń gbà láti ṣe ìpolówó. Mo máa ń lo àwọn ènìyàn tí ó gbajúmọ̀ lórí ayélujára láti sọ̀rọ̀ nípa ọjà mi. Ni ẹ̀kẹrin, ìpolówó ìbáṣepọ̀ gbogbo ènìyàn. Eléyìí tí àwọn òní Gẹ̀ẹ́sì ń pè ní public relations. Ọ̀nà yìí náà wà láti ṣe ìpolówó ọjà. Ni ẹ̀karùn ún, ìpolówó ìbójú wọlé, content marketing. Ni ẹ̀kẹfà, ìpolówó traditional advertising náà pẹ̀lú àwọn ọ̀nà tí mo fi máa ń ṣe ìpolówó. Eléyìí pẹ̀lú lílo media ìbílẹ̀ bíi rédíò, tẹlifíṣànù àti àwọn ìwé ìròyìn.

Bẹ́ẹ̀ni mo ní ètò ààbò gidi tí mo fi ń dáàbò bo kọ̀ǹpútà mi. Ètò ààbò ṣe pàtàkì gan láti dáàbò bo àwọn ẹ̀rọ, àwọn ètò àti àwọn ìsọfúnni pàtàkì tí ó wà lórí kọ̀ǹpútà lọ́wọ́ nǹkan bí fáyírọ́sù, olè jíjà tàbí ìbàjẹ́. Àwọn ètò ààbò kọ̀ǹpútà mi pẹ̀lú ní àkọ́kọ́, dídáàbò bo kọ̀ǹpútà lọ́wọ́ àwọn fáyírọ́sù, hackers àti àwọn àmùfin orí ẹ̀rọ ayélujára. Ní èkejì, ríi dájú wípé mo lo ọ̀rọ̀ ìgbaniwọlé tí ó lágbára láti dáwọ́ olè dúró. Ìgbaniwọlé tí ó bá rọrùn láti mọ̀ fún ènìyàn pẹ̀lú àwọn nǹkan tí àwọn hackers tàbí olè máa ń gbà láti wọ orí kọ̀ǹpútà láti jí owó tàbí jí, jí ohun mìíràn tí ó ṣe pàtàkì. Ní ẹ̀kẹta, ìdènà tí kò jẹ́ kí àwọn nǹkan búburú wọ kọ̀ǹpútà láti inú Íńtánẹ́ẹ̀tì. Eléyìí tí àwọn oní Gẹ̀ẹ́sì ń pè ní firewall pẹ̀lú ohun tí mo máa ń lò láti dáàbò bo kọ̀ǹpútà mi. Ní ẹ̀kẹrin, mo máa ń lo àwọn ohun èlò tí ó wà tí ó máa ń wá àwọn fáyírọ́sù rí tí ó sì máa ń pa wọ́n rẹ́ ní orí kọ̀ǹpútà. Ní ẹ̀karùn, mo máa ń ṣe àdàkọ àwọn nǹkan pàtàkì tí ó wà lórí kọ̀ǹpútà mi sí ibi mìíràn kí wọ́n máa ba sọnù bí kọ̀ǹpútà bá bàjẹ́ tàbí bí olè bá jí. Ní irú èyí, mo máa ń lo cloud láti tọ́jú àwọn nǹkan pàtàkì pamọ́. Íkẹfà, mo máa ń ríi dájú wípé ẹ̀rọ mi ń lo sófútíwẹ̀ tuntun láti dènà àwọn àlàfo tí hackers lè gbà wọlé sí orí kọ̀ǹpútà mi láti jí owó mi tàbí nǹkan pàtàkì. Ètò ààbò ṣe pàtàkì gan láti dáàbò bo àwọn àṣírí tàbí ìwé pàtàkì tí ó wà lórí àwọn ẹ̀rọ mi. Láti dáwọ́ olè orí Íńtánẹ́ẹ̀tì dúró tí wọ́n lè jí owó tàbí àṣírí ẹni. Eléyìí náà jẹ́ kí ètò ààbò ṣe pàtàkì. Ní ẹ̀kẹta, láti dènà àwọn fáyírọ́sù tí ó lè ba kọ̀ǹpútà jẹ́. Eléyìí náà ṣe pàtàkì láti jẹ́ kí ènìyàn ní ètò ààbò tí ó jẹ́ gidi.